Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro mi níbi iṣẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti sùúrù. Ó ni mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́. Kì í ṣe nǹkan tí ó, kì í ṣe nǹkan tí ó, ó rọrùn rárá. Ṣùgbọ́n èèyàn máa ń fi ọgbọ́n àti ìmọ̀, ó máa fi yanjú ẹni.

Iṣẹ́ tí mò ń ṣe kò jẹ́ mọ́ iṣẹ́ tí mo lè máa gba ọ̀wọ́ àwọn ènìyàn tí wọ́n bá wá sí ibi iṣẹ́ mi. Iṣẹ́ tó jẹ́ pé àwọn ènìyàn máa ń pè mí ní orí, e, fóònù, tí máa fi dá wọn lóhùn, tí máa fi yanjú ìṣòro tí wọ́n dojú kọ ni iṣẹ́ tí mò ń ṣe.

Irú fóònù alágbèéká tí mò ń lò ni Android phone. Fóònù èyí tí wọ́n ṣẹ̀ ń ṣe tojẹ́ pé a máa fi ọwọ́, a máa fi tẹ lojú láti fi ṣe nǹkan tí a fẹ́ ṣe ni. Òun na ń pè ní Android phone. Android ni irú fóònù tí mò ń lò tí mo dẹ́ ń lo íńtánẹ́ẹ̀tì mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, nítorí pé tí a bá ti ní ṣíṣe, òun ni a máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbẹ̀. Só dá àwọn ènìyàn a lè gbọ́ gbogbo ọ̀rọ̀ táń sọ yálà to bá wà níbi tó jìn nì àbí ibi tí ó wà ní ìtòsí.

À, àwọn bàtà pẹlẹbẹ máa ń wọ àbá àwọn bàtà tí ó jẹ́ bí fùlùfùlù tí wọ́n ṣe níìsín, òun ni mo máa ń sábà wọ̀ jù. Ìgbà mí tí n bá wọ ìrú bàtà yẹn, máa wọ bàtà sneakers èyí tó máa ń fi ṣe sport, ìrú bàtà tí mo máa ń wọ̀ nìyẹn.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ ni ibi ilé oúnjẹ, nítorí pé mo fẹ́ràn oúnjẹ gan. Mo máa fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ láti jókòó kí n jẹ àwọn oúnjẹ tí ó bá wù mí, ẹ̀hẹ̀n ẹ̀hẹ̀n gbòórí ń gba àwọn oúnjẹ tí mi ò lè ṣe nílé. Toye ẹ́ pé tí bá ti lọ sí ilé oúnjẹ tí à ń pè ní eatery, mo fẹ́ràn láti máa, láti máa lọ bẹ́ẹ̀

Ah! Gbogbo ìgbà lèmi máa ń tẹ fóònù ni o, gbogbo ìgbà. Nítorí pé gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe ori ẹ̀rọ alágbèéká mi ló wà. So gbogbo ìgbà ni mo máa ń ṣe fóònù mi ni mo máa ń tẹ̀ láti ṣe iṣẹ́ kan tàbí mìíràn, gbogbo ìgbà wo ni mo máa ń tẹ fóònù mi. Gbogbo ìgbà ló máa ń gbóná, gbogbo ìgbà ló máa ń gbóná.

Àkókò tí mo fẹ́ràn jù ni àkókò, à, Kérésìmesì. Àkókò Kérésìmesì ni mo fẹ́ràn jù nítorí pé àwọn ojúlùmọ̀, àwọn ọ̀rẹ́, àwọn ẹbí ọ máa wá sí ọ̀dọ̀ wa. Àwon orísirísi eré ni olúwa lè se mí àkókò kérésìnesì So àkókò Kérésìmesì ni ọjọ́ tí mo fẹ́ràn jù.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ eré ìdárayá omi. Àwọn ẹni tí wọ́n máa ń jó nínú omi, tí wọ́n máa ń fi ẹsẹ̀ jó, tó máa ń fi ọwọ́ jó, tó máa ń fi, ara jó, tó máa ń pè ní synchronization. Ẹgbẹ́ tí mo fẹ́ràn jù nìyẹn. Ó dẹ́ wùn mi gan, ké mi fúnra mi gan, ó wùn mí pé ké mi náà practice e kí ń mọ̀ ọ́ ṣe.

Èmi ò kí ń gé irun mi rárá o. Mi ń gé irun mi rárá rárá rara, mo máa ń ṣe irun mi ni. Ṣùgbọ́n irun mi tí mo máa ń ṣe, tí bá ti ṣe irun, mo máa ń gbe fún oṣù kan, oṣù méjì, ìgbà mí oṣù mẹ́ta. Ṣùgbọ́n ó dependi lórí bí, ẹ, irun yẹn bá ṣe rí lórí mi. Tí irun yẹn bá ṣe fine nígbà tí mo ń gbe lọ́wọ́, mo yèé máa fi í lẹ̀ fún oṣù méjì.

Ọjọ́ mẹ́wàá ni wọ́n máa ń fún wa fún ìsinmi ọdọọdún. Ọjọ́ mẹ́wàá fún àwa tí aà kìí ṣẹ àwọn staff wọn. Àwa intern a máa ń ní ọjọ́ mẹ́wàá fún ìsinmi ọdọọdún ni ibi iṣẹ́. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ contract staff àti staff wọ́n máa ń fún wọn ní ọ̀sẹ̀ mẹ́ta fún ìsinmi ọdọọdún.

Ẹ̀mí ò ní kọ̀ǹpútà kankan ní ilé o. Mi ò ní kọ̀ǹpútà kankan ráráa, ráráa. Ṣùgbọ́n mo ṣẹ̀ ń gbìyànjú láti túwó jọ kí n lè fi ra lápútọọ̀pù torí fún àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó yẹ kí ń máa fi ṣe. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà, mi ò ní kọ̀ǹpútà kankan sílé tí mo lè máa lò.

Àá, rárá o. Mi ò tí ì rìn, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rìn, orí ojú irin. Mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Rárá rárá rárá, torí mí ó ní àǹfàní láti fi, ó mọ ibi téèyàn bá ní ibi tó o bá ń lọ, ní to bá wùn lọ má fi ọkọ̀ ojú irin rìn. Ṣùgbọ́n èmi ò tí fi ọkọ̀ ojú irin rìn rí.

Rárá o, èmi o kí n ṣe eré ìdánì o, mi o kí n ṣe eré ìdánì nítorí pé mi o ní ààyè láti máa ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, mi ò ní ààyè rárá láti máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. So mi ò ṣe eré ìdánì rí, mi ò ṣe eré, mi ò ṣe eré.

Ah! Orí ẹní lè mi ń sún un. Orí ẹní ni mò ń sùn lọ́wọ́ lọ́wọ́. Bà yìí mí ò dẹ̀ ní ìrọrí kankan lórí ẹní mi. Mi ò tí ì ní ìrọrí kankan rárá rárá lórí ẹní. Tí n bá ti mú ìkaná àwọn aṣọ mi tí bá ti rá rúdurúdu, mà á yá gbé orí mí lé lórí nǹkan tí mò ń lò nìyẹn lọ́wọ́ tí mò ń wà.

Ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, a ní àwọn dìpátímẹ́ǹtì kan tó jẹ́ pé wọ́n ń bẹ́ẹ̀dì lórí ẹ́, ẹ̀rọ ayárabíàṣá. Ẹ̀ mọ̀ pé iṣẹ́ tèmi, iṣẹ́ tèmi ni pé, iṣẹ́ tèmi ni pé kí n ti gba ìpè àwọn oníbàárà wa, kí n ti yanjú ìṣòro èyí tí wọ́n ń dojú kọ. Ṣùgbọ́n tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bá ní ìṣòro, a máa lọ sí dìpátímẹ́ǹtì ibi tí wọ́n ti ń ṣe, àwọn la máa pe tó máa bá wa yanjú ẹ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tan ìkíni lórí fóònù mi lórí ẹ̀rọ alágbèéká mi torí tí àwọn NEPA wa oníná mọ̀nàmọ́ná tí wọ́n bá ti mú iná lọ tí gbogbo ẹ̀ ṣókùnkùn lọ mo máa tan ìkíni orí fóònù mi òun ni màá fi ríran. Ìgbà mí tí bá ń soúnjẹ lọ́wọ́ gan tí wọ́n bá mú iná lọ òun ni mo máa tan tí màá fi parí oúnjẹ mi tí mò ń sè.